Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, èmi kò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá nítorí pé, ẹ, iṣẹ́ tí èmi ń ṣe gan-an ó tún ìdárayá ńlá tán fún ara rẹ̀. Pàápàá jùlọ kódà, ó, tile ju ìdárayá lọ nítorí pé èmi jẹ́ àgbẹ̀. Mo máa ń lọ sóko mò n kọlẹ̀, mò n rolẹ̀

Lílọ sí ibi iṣẹ́ mi lọ́sọ̀ọ̀sẹ̀, ó gba ìrìnàjò bí i èmeejí, ìrìnàjò gidi èméjì, then, irìnàjò kéékèèké lójoójúmọ́. Màá kúrò láti ìlú kan lọ́jọ́ ìsinmi lọ sí ibi iṣẹ́, tó bá sì dojo ìparí ọ̀sẹ̀ má tun padà wálé.

Rárá, èmi kì í tàn lórí fóònù mi nítorí pé, ẹ́, ìwúlò ti fóònù wúlò fún èmi gẹ́gẹ́ bí ọlọ́danni àti gẹ́gẹ́ bí ọ̀dọ́ e. Èmi máa ń lo fóònù mi láti fi bá àwọn alábàáṣiṣẹ́pọ̀ jọ sọ̀rọ̀ àti láti wá iṣẹ́ àti láti bá mọ̀lẹ́bí sọ̀rọ̀

Nípasẹ̀ fóònù ẹ̀rọ ìgbéléwọ̀, lèmi máa ń fi ń gbọ́ ìrá àwọn oníbàárà, èyí tí ó ṣe pé ó jẹ́ ìran tó jẹ́ pé ìbáraẹnisọ̀rọ̀ kó rọrùn kó sì jọjú dáadáa. Èyí jẹ́ ohun tí ó jẹ́ kí ayé mi jẹ́ rẹ, kó sì bọ̀ sí déédéé.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà jẹ́ ọjọ́ tó pẹ́. Kódà ó ti tó, ó ti lé ní ọdún kan nítorí pé kì sábà rẹ mí. Ẹ̀mí sì jẹ́ ẹni tí ó máa ń lọ sókè lọ sódò lójoojúmo, èyí tó jẹ́ kí ìlera náà jí pépé. Nítorí náà èmi ò sábà lọ rí dókítà ní òre ko àti máa lo òògùn. Èyí sìi hm-

Ṣé oní ìgbà, ṣé oní ìgbà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ń kọ́ nípa jíjẹun dáradára. Ìyẹn, èyí tí a ńpè ní ìlànà àti jẹun lórí tábìlì, èyí tí ó ṣe pé ó ṣì dára yàtọ̀ sí kí èyàn máa ń jẹun, kí èyàn máa ń ṣẹnu yanmoyanmọ bí ẹlẹ́dẹ̀. Èmi mọ̀ bí wọ́n ṣe ń jẹun dára.

Há! Oúnjẹ tí èmi fẹ́ràn jù, mi ò lè sọ pàtó wípé oúnjẹ tí èmi fẹ́ràn jù nyii, nítorí pé oríṣiríṣi oúnjẹ lèmí fẹ́ràn. Ó sì jẹ́ bí àkókò bá ṣe ri èmi ṣe máa fẹ́ràn àwọn oúnjẹ wọ̀nyí. Nítorí náà.

Ìmọ tuntun tí ó wù mí kí ń kọ́ nípa ni ìmọ̀ nípa website design, ìmọ̀ nípa bí a ṣe ń ṣètò bí a ṣe ń kọ́ website àti ìmọ̀ nípa bí a ṣe ń ṣe àpèjádè àti ìgbesítà application àti ìmọ̀ nípa cyber security.

Èmi kò ì tíì ní ọkọ̀ nítorí náà, kò ní ìgbà pa tó tíì mo máa ń fọ ọkọ̀ mi nítorí pé mi ò tíì lọ kọ́. Ṣùgbọ́n èmi ní alùpùpù èyí tí mo máa ń gbé kiri. Ìgbà tí mo sì máa ń fọ̀ yìí kì í ṣe ní gbogbo ìgbà o. Ijọ́ tí ààyè bá yọ tò mí yọ tó ṣe yọ ni o.

Ẹhn bí emi se máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Ah! Lọ́pọ̀ ìgbà, èmi kò lágbára lórí àtiyan ẹni tí màá bá ṣiṣẹ́ pọ̀ nítorí pé iṣẹ́ ò mọ̀ tó lù yàtọ̀ sí tálákà èyí tí ó bá ti gbé. Ẹ̀ ṣùgbọ́n ní ìgbà kọ̀ọ̀kan tí mo bá ní ànfàni.

Irú fóònù alágbèéká ti mo lo è irú fóònù alágbèéká ti mo lo jè eyi tí ó wópò lásìkò yìí nítorí pé òun ni ayé fẹ́, irú ẹ ni ayé fẹ́ máa lò jù ní àpọ̀ ọ̀dọ̀ wa lórídèè, lórílèèdè Nàìjíríà ni bí iye jẹ́.

Hn, ijọ́ ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìwé, ìgbà wo ni? À, Ìyẹ́ ti pẹ́ o. Ó ti lé ní ọdún lọ́dún. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìwé tí a kọ́ láti ka ìwé láti yá ìwé, ó ti máa tó ọdún mẹ́ta sí mẹ́rin báyìí. Nítorí pé láti ìgbà tí mo ti parí ilé ẹ̀kọ́ gíga mi o lọ.

Àwọn tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́z kò fẹ́ mọ̀ sí pàtó nítorí pé láìsí nǹkan kan, èmi jẹ́ ẹni tí ó fẹ́ràn iṣẹ́ tí ó sì fẹ́ràn àti ṣiṣẹ́. Èmi sì jẹ́ ẹni tí ó fẹ́ máa ṣiṣẹ́ dé ojú àmì.

Ohun ti ó ń fún mi ní ìtara níbi iṣẹ́ jẹ́ ohun tí kò ṣe ní pàtó. Nítorí pé èmi máa ń ṣiṣẹ́, mo sì fẹ́ràn iṣẹ́. Kò si sí ohun tí màá ṣo pe ó jẹ́ pàtó tí ó ń fún mi ní ìtara. Yàtọ̀ sí pé mo ṣàfẹ̀ ṣiṣẹ́ dojú amin.